Bí mo ṣe máa ń bẹ̀erẹ̀ fún àforíjì, mo ma ń bẹ̀erẹ̀ pẹ̀lú ìrẹlẹ. Máa ń tọrọ àforíjì, mo maa ń tọrọ e tirẹlẹ tirẹ́lẹ. Mó dé maa n rí dájú wípé ó wá láti ọkàn mi, ó wá láti ọkàn mi. Máa dẹ́ dọ̀bálẹ̀, máà si tọrọ àforíjìn títí tí máa fi rí dáju wipe.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni àwàbàì, ìyẹ́n oṣù kejìlá. Òun náà ni àkókò ọdún tí mo fẹ́ràn jù, ìyẹ́n oṣù kérésìmesì, toripe ó jẹ́ oṣù aláyẹyẹ torí ọdún aláyẹyẹ àwọn Krìsìtẹ́nì tí a má ń ṣe gẹ́gẹ́ bí Krìsìtẹ́nì tí mo jẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a lọ sí ilé ìsẹ̀mbáyé, yẹn èyí táwọn olóyìnbo má a ń pè ní táwọn elédè gẹ̀ẹ́sì má a ń pè ní museum. Mo fẹ́ràn lọ síbẹ̀ nítorí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan àdáyebà àti oríṣìíríṣìí ìtàn ni a lè rí àti kọ́ wí bẹ́ẹ̀ níbẹ̀. Mo ní àrídájú wípé o ní ẹ rí i pé àwọn nǹkan yìí ṣẹlẹ̀, wọ́n dẹ̀ ṣẹlẹ̀.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti jẹ ju, ọ́hun nà ni ẹ̀fọ́ tètè. Ohun ní ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti jẹ ju, òhun ni ó dùn lẹ́nu mi jù, òhun de ni mo máa ń jẹ jáàdá. Ẹ̀fọ́ tètè, mo nífẹẹ sí ẹ̀fọ́ ṣọkọ náà àmọ́ ẹ̀fọ́ tètè ni mo fẹ́ràn láti jẹ ju.

Nígbà tí mo kẹ́yìn, ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́, òun ni oṣù méjì sẹ́yìn. Oṣù méjì sẹ́yìn ni mo kẹ́yìn rìnrìn àjò fún ìṣe, fún iṣẹ́.

Ní báì mi ti gùn ún ọkọ̀ ojú omi rí, mo ti rí ọkọ̀ ojú omi rí, mo ti rí àwọn ènìyàn tó ń gùn yá mọ́. Ní báì mi ti gùn ún ọkọ̀ ojú omi rí, ó sì jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti gùn ún lọjọ́ kan.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ àwọn podcast kan ní orí YouTube. So mo máa ń gbádùn ẹ̀, mo dẹ̀ máa ń kọ oríṣìíríṣìí ẹ̀kọ láti ibẹ̀ torí pé wọ́n máa ń mú àwọn èèyàn tó ní ọgbọ́n àti ìmọ̀ lórí oríṣìíríṣìí, oríṣìíríṣìí, oríṣìíríṣìí field, oríṣìíríṣìí topic. So bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ podcast.

Ọ̀nà tí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ kó i ṣe ọ̀nà tí yò le. Mo máa ń tẹ̀lé ọkàn mi, mo dẹ̀ máa ń tẹ̀lé ohun tí ẹ̀mí mi bá ń sọ fún mi. Ṣó tí mo ṣe máa ń yan àwọn alábáṣepọ̀ nìyẹn, mo máa ń wo ìwà, mo máa ń wo inú, mo dẹ̀ máa ń jẹ́ kí ẹ̀mí mi darí mi.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ibẹ̀ mo ti máa ń tọ́jú àwọn fáìlì tó ṣe pàtàkì tó dẹ ṣe kókó àti àwọn oríṣiríṣi fáìlì, màá fi pamọ́ sórí cloud.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni ǹkan tá ń pè ní coding and cyber security. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ó ti wà ní ọkàn mi, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo níìfẹ̀sí ní tech, cyber security àti coding. Àwọn ni ìmọ́tótó tí mo fẹ́ kọ́.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, wọ́n lọ báyìí. Òùn ni fóònù company, fóònù ibi iṣẹ́. Òùn ló ṣe pàtàkì jù nítorí pé orí ẹ̀ láti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìṣirò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ánábà, àrin àtàlába ṣepọ̀ tajọ̀ ń ṣe. Yàtọ̀ sí fóònù, àwọn dọ́kúmẹ́ǹtì wa, àwọn oyún iṣẹ́ wa ó ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ́ gan. Àwọn ìràwọ̀ lálẹ́, mo fẹ́ràn wíwò wọ́n ó máà ń jẹ́ kí ara mí balẹ̀. Ó dẹ́ẹ̀, ó dẹ́ẹ̀ dùn ún wo. Mo fẹ́ràn wíwò àwọn ìràwọ̀.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún náà ni oṣù ta wàyí, oṣù December. Òun ni mo fẹ́ràn jù nínú ọdún. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn ẹ jù ni wípé nítorí ọdún Kérésìmesì ta a máa ń ṣe, ọdún láàyè ta a máa ń ṣe nínú December torí ẹ́ mo ṣe fẹ́ràn ẹ jù.

Tí mo ṣe má n kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ pẹ̀lú ọgbọ́n àti ìfọ̀kànbalẹ̀ àti ṣòro. Mo jẹ́ eeyan tó ní ṣuuru gan, torí bí mo dẹ ní suuru mo dẹ máa ní ara mi máa ń balẹ̀. Ó ma jẹ́ kí n kojú ìṣòro pẹ̀lú ọgbọ́n, ti mo se máa n kojú ṣòro ní ibi iṣẹ́ ni.

Bẹ́ẹ̀ni, mo máà ń pa àwọ̀ fáìlì mímọ́ dáadáa. Mo máa ń pa wọ́n mọ̀. Mo ma ń pa wọ́n mọ́ sórí cloud. Mo dẹ̀ máa ń pa ìmí mọ sórí Gmail mi. So tí mo ṣe máa n rí pé mo pa àwọn fáìlì mímọ́ nìyẹn, mo ma ń pa wọ́n mọ̀.

À tí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi torí, torí mi kì í ṣe, mi kì í ṣe ni patí alárinrin níbi tí mo ti wá ṣe, mi wá láti ìdílé olówó. So tí a ṣe máa ń ṣe, ìyá mi máa gbàdúrà a dẹ̀ máa dáná ni won ba a máa jẹun. A dẹ̀ máa rí pé ọmu inú mi dùn, èmi náà dẹ̀ máa rí pé mo mú nu awon eeyàn dùn. Tí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi niyen.

Torí pé mo jẹ́ Kristẹni, bíbélì mi dẹ̀ sọ fún mi pé kí n daríji awọ́n tí ó ṣẹ́ mi, tí bàbá mi lọ́run se máa daríji èmi náà. Torí ẹe ni ó ṣe rorun fún mi láti darí àwọn ènìyàn jí kò lè ra fún mi láti daríji àwọn ènìyàn sọ.

Ní bá yi mi kí n fi ìdáàbò bò òòrùn sára. Mi kì fi sára. Mo ti fi sára rí àmọ́ kàn ṣé ǹkan tí mo máa ń fi sára ní tí mo máa ń fi sára léra. Mi kí n fi ìdáàbò bò òòrùn sára.

A béèni mo ma n ṣe ìdárayá dáadáa ní ilé. Láraaárọ̀ tí n bá jí ní ìrọ̀lẹ́, màá n ṣe ìdárayá, màá n sáré, mo ma make sure pé mo, mo keep fit, mo ma n ṣe ìdárayá dáadáa.

Bẹ́ẹ̀ni, ojú mi dára dáadáa. Mo maa n tọ́jú ojú mi, mo dè máa n sùn dáadáa, mo maa n mọ̀ mi dáadáa. Ṣé ojú mi dára? Mo dè máa n jẹ awon oúnjẹ tó ṣe ojú mi láńfààní. Mi n de ẹ́ mi n expose ojú mi sí iná púpọ̀, mi kì n jẹ́ kí ojú mi bá iná púpọ̀.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun ni ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ ni àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, gẹ́gẹ́ òní ó fi hàn wípẹ́ ọjọ́ ti ń parí, gbogbo eeyan a má fi ṣẹ́, a má a kúrò ni ibiṣẹ́ wọn láti lọlé lọ́ simi.

Tí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi ni, màá rí dájú wípé gbogbo ǹkan tí a fẹ́ sọ̀rọ̀ ǹ pa àbí ti a fẹ́, tí a fẹ́ fi jọdọ wò pọ̀, gbogbo ẹni mo ti, mo ti múlẹ̀, mo ti mú sílẹ̀ kó lè báa yami. Mo dẹ̀ máa ń rí pé mo jẹun, torí pé tí bá mú, tí mo bá oníbàárà mi pàdé, ó máa ń pẹ́, ọ̀rọ̀ a máa ń pẹ́, ṣo mo ma ń rí pé gbogbo ǹkan ta a máa nílò mo ti ṣètò ẹ̀, mo dẹ̀ máa ń jẹun.

Mi le ka, mi le ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoójúmọ́. Gbogbo ìgbà mo máa ń lo fóònù mi lójoójúmọ́. Mi lè ka ìgbà tí mo máa ń lo, à fi tí ó bá ti kú nìkan ni mi kì í lò. Àmọ́ tí ó bá ti kú, mo máa ń lò ó ní gbogbo ìgbà lójúmọ́.

Bí mo ṣe máà ń dáàbòbò ààyè ìkọ̀kọ̀ mi ní orí íńtánẹ́ẹ̀tì ni, mo máà ń rí pé mo lo nǹkan tó ń pè ní VPN. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máà ń lo VPN then mo máà ń rí pé mi tẹ́ link kankan tí, tí mi mọ̀ọ́ pàí tí kò wá, tí kò dámi lójú tí mi bẹ̀rẹ̀ fún, mi dẹ̀ ń wọ̀, mi kì ń fi, mi kì n tẹ́, mi kì n tẹ́ anything tó bá jẹ́ ń pa mi sí any website tí mo ṣe máà ń dáàbòbò ààyè ìkọ̀kọ̀ mi leleyii lórí íńtánẹ́ẹ̀tì.

Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni àràárọ̀, àràárọ̀ tí n bá ji, tí n bá ti ń lọ ibi iṣẹ́ ní mo máa ń ra epo fún ọkọ̀ mi, mo máa ń rà láràárọ̀.

Tí mo ṣe máà ń kojú àsìkò, àsìkò ìparí iṣẹ́ ni pé tí mo bá ti ní iṣẹ́ lọ́wọ́ tí mo dá àsìkò ìparí dẹ́wàá bẹ́ẹ̀, mo máa rí pé mo yára ṣe. Gbogbo ǹkan tí mo bá rí ṣe máa rí pé mo yára. Tí mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́ ni ye kí n lè parí ẹ nígbà tó yẹ kí n parí ẹ, kí n inu gbogbo èèyàn lédùn.

Ìlànà ìpolówó mi kò ju wípé mi kì n mi mo ma ń wo a mo ma ń o láwọn ǹkan tí mi ń polówó bií àwọn ǹkan tí ó bá òfin mu, àwọn ǹkan tí gbogbo ojú o gbọdọ̀ rí, àwọn àwọn nǹkan tó jẹ mọ́ tó jẹ mọ́ bí ogun bíi kan máa kan máa show àrà àbí kan máa kan máa kan fẹ́ máa kan fẹ́ máa sọ nǹkan tí òun ṣe òótọ́.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka ìwé dáadáa. Mo jẹ́ ẹni tó láì kí láti má a ka ìwé. Oríṣìíríṣìí ìwé ni mo máa ń ka. Mo máa ń ka ìwé dáadáa ní any time tí mo bá ti wà free, tí mo bá, tí èmi bá ṣe nǹkan kan, tí mo bá ti, tí èmi bá ṣe nǹkan kan, mo máa ń fi hàn rà mí lé tí mo máa ń fi jẹ́ kí ara mi ní mọ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán dáadáa. Mo mọ bí a ti ń ya àwòrán, mo má ń fi tẹlifóònù mi, oun mo má ń fi ya àwòrán, mo dẹ̀ lẹ́ lò kámẹ́rà náà fi ya àwòrán.

Ó ti pẹ́ tí mo ti lọ ilé oúnjẹ. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ni ní oṣù kẹjọ. Óún ni mo kẹ́yìn sí lọ sí ilé oúnjẹ. Iyẹ, iyẹ, ó jẹ́ wipé ó ti pé oṣù mẹ́ta tí mo ti lọ sí ilé oúnjẹ lọ́ jeun gbeyin.

Ètò ìdárayá mi kò, kò sí púpọ̀ láti sọ̀ nípa ẹ. Mi kì n dáráyá púpọ̀. Ètò ìdárayá mi mo ma ń like kí nmá a kàwé, ìwé ni mo ma fi ń dárà mí yá.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tó má ń ṣe yoga dáadáa. Ó wà lára àwọ̀ nǹkan tí mo máa ń fi ti mo máa ń fi ti mo máa ń fi dáràyà tí mo tẹ̀ máa ń fi fọkàn ara mi balẹ̀. Mo má ń ṣe yoga dáadáa.

Mo jẹ́ ẹni tó mọ̀ pa ẹ̀rọ ayára bí àṣá mi dáadáa. Mo mọ̀ n pa wọ́n. Tí mo bá ní ìṣòro kankan, mo má a ń yanjú ẹ́ fúnra mi. Tín ba dédé le mọ́ yanjú, mo máa ń yẹ orí íńtánẹ́ẹ̀tì wo láti bèrè tan sẹ́ yanjú ẹ̀.